Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Fóònù mi máa ń gbóná ní ẹ̀ẹ̀kọ̀kan. Mi ò ní ìfẹ́ sí kó máa gbóná rárá. Tí bá ti ṣàkíyèsí pé ó fẹ́ máa gbóná, mo máa tètè fi sílẹ̀. Mi ò kí ń fẹ́ kí ó gbóná rárá.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Lọ́wọ́lọ́wọ́ báyìí min ní ètò láti lọ sí ìlú mìíràn, ìlú tí mo wà yi o ti tẹ́mi lọ́hùn torí suuku ilé ìwé àwọn ọmọ mi àti iṣẹ́ ọkọ mi. Ọ̀júkan náà ni gbogbo ẹ̀ wa o tẹ́mi lọ́rùn.

Irú fóònù alágbéka wo ni ò ń lò? Tecno ni ó wà lọ́wọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, òun ni mo ń lò bá ṣe ń sọ̀rọ̀, àmọ́ Samsung ni mo máa ń lò tẹ́lẹ̀. Bà, èyí tí mo fi ń sọ̀rọ̀ yìí, Tecno ni mo sì níìfẹ̀ẹ́ dáadáa. Ó ń ṣiṣẹ́ dáadáa, bó ṣe yẹ́ àti bó ṣe tọ́.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ayárábiàṣá? Tí n bá ti ní ìṣòro pẹ̀lú ẹ̀rọ mi, ẹ̀rọ ayárábiàṣá mi, ó ti ní ẹni tó máa ń bá n tuń ṣe, àwọn onímọ̀ ìjìnlẹ̀ tó mọ̀ nípa iru ẹ̀rọ tí mò ń lò, ibẹ̀ ni mo máa ń mú lọ. Tó bá jẹ́ ìṣòro tó tí mo lè dáṣẹ, màá ṣe fúnra mí, tó bá sì jẹ́ èyí tó kọjá agbára mi, màá mú lọ fún wọn kó bá mi tún ṣe.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún, tí wọ́n bá ṣiṣẹ́ wọn dáadáa, bó ti to àti bó ti yẹ. Mo máa ń fún wọn kórí, wọ́n lè wú kí wọn tun múṣẹ́ ya dáadáa. Mo máa ń fún wọn ní òrè koorè tí wọ́n bá ṣiṣẹ́ wọn bó ṣe yẹ.

Ṣé o máa ń gbọ́ podcast? Mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ podcast dáradára, pàápàá jùlọ tí wọ́n bá ń sọ ohun tí mo nífẹ̀ẹ́ sí àbí tí mo fẹ́ gbọ́ nípa e dáadáa. Ó máa ń dá mi lára yá dáadáa, mo máa ń fẹ́ gbọ́.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ní gbogbo ìparí ọ̀sẹ̀, mo máa ń fẹ́ kí n ṣe iṣẹ́ ilé, kí n dáná sílé fún ọ̀sẹ̀, kí n nu gbogbo ilé, kí n ra epo sí ọkọ̀ mi, kí n lọ fọ́, tó bá ní ọ̀kan tàbí méjì tí mo fẹ́ ṣe láàrin, ní ara ọkọ̀ mi kí n ṣe ní gbogbo ìparí ọ̀sẹ̀.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo ní oríṣi ètò tí mo fi máa ń tọ́jú èékánná mi. Ni àkókó náà, mo máa ń re dáadáa. Mi fẹ́ kí èékánná gùn jù torí ó máa ń kó ìdọ̀tí tí ó bá ti gùn jù. Mà á re, bá ti wá re, mà á rẹ, mà á filẹ̀ ẹ́ tóyinbo, pe ni fáìlì, màá wá tọ. Bi mo ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ nìyẹn.